Irú kọ̀m̀pútà wo ni o ní? Èmi jẹ́ ẹnìkan tí ó ní lo kọ̀m̀pútà púpọ̀, but kọ̀m̀pútà tí mo ní o nani kọ̀m̀pútà pẹlẹbẹ tí a máa ń gbé káàkiri sínú báàgì wa. Irú kọ̀m̀pútà yẹn ni mo ń lò láti ṣe iṣẹ́ òjọ́ mi tí àwọn òyìnbó máa ń ṣe lápútọ̀pù. Kọ̀m̀pútà tá a máa ń gbé sí orí itan wa tí a bá fẹ́ lò àbí ká gbé e sí orí tébùú, eléyìí tó jẹ́ kékeré.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn adéhùn mi? Mo máa ń rántí àwọn adéhùn mi nígbà tí mo bá ṣe tán, màá rí pé mo kó adéhùn yẹn sílẹ̀ kí má lè ba à gbagbé adéhùn yẹn. Àti pé ẹni tí ń bá ṣàdéhùn fún, tí bá kan ti rí sójú lẹ́ẹ̀kan abi emeji bayi, màá tí rántí pé a mo ṣe adéhùn fẹ́ni yi mo sì nílò láti mú adéhùn yẹn ṣẹ. Màá sì tì lọ mú adéhùn yẹn ṣẹ ní ìsánkaná.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà? Tí n bá fẹ́ gba ìsinmi oúnjẹ ọ̀sán níbi iṣẹ́, mo máa ń lò tó wákàtí ogún àti mẹ́wàá. Tí sí wákàtí ogún àti mẹ́wàá kọ ni mo máa ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán tí a máa ń gbà ní ibi iṣẹ́ wa.

Ṣé ojú mi dára? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ojú mi dára púpọ̀. Kí ṣe ló fa tí ojú mi fi dára? Èmi jẹ́ ẹni tojẹ́ pé mo nífe ṣi láti máa rí pé kò sí ìdọ̀tí ànkàn ní inú ojú mi àbí ní ojú mi gangan. Mo ń fọ̀ ní ìgbà láàrín ìgbà sí ìgbà kí ó má dẹ́ je pé yóò dọ̀tí tí n bá fi ṣe, tí n bá fọ̀

Báwo ni mo ṣe máa ń ṣe irun mi? Èmi jẹ́ ẹnìkan tí ẹ pé ìní ìfẹ́ sí láti máa ṣe irun mi, bọ̀ tí bá fẹ́ ṣe irun mi, màá rí pé ẹni tó bá mi ṣe, tí ṣe alábẹ̀, màá rí pé ó gé gbogbo ẹ̀tí ògbẹ̀ tí kan ò ga ju ibìkan lọ, ò le mi máa ṣe irun mi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà, ẹ́ nífẹ̀ẹ́ sí láti máa ṣe, mó like, mo nífẹ̀ẹ́ kí, mo nífẹ̀ẹ́ sí kí irun mi kan máa ga.

Kíni ó máa fún mi ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó máa fún mi ní ìtara tá mọ̀ sí spark. Ní ede oyìnbo ọ̀un nà ni pé tí mo bá rí ẹnìkan tó bá ń ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́, yóò máa ta mí lára pé àá, wón mo jọ gbàw síbi iṣẹ́ kan náà ni. Ó sì yẹ́ kí èmi máa kí n mójú tó iṣẹ́ tèmi náà. Nitorinaa, emi naa maa koju si ise temi naa, ki maa si se gege bo se ye kin se.

Ti mo fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ̀, ìmọ̀lẹ̀ tí mo fẹ́ràn jù náà ni ìmọ̀lẹ̀ òwúrọ̀. Torí pé tí ìmọ̀lẹ̀ bá yẹn bá tàn ní òwúrọ̀, ohun gbogbo ojú ọjọ́ ó máa tutù, kò ní tìí sí òrun kankan. Tí ìmọ̀lẹ̀ bá ti tà bá yí, yóò tàn sí yan lòjù, ẹ̀yan ó rí i pé ilẹ̀ ti mo, bó ti jẹ ẹ máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ kan wá sínú agbárí yẹn pé táìmù láti, àsìkò láti lọ ṣí bí ǹkan ṣe ti dé.

Báwo ni mo ṣe máa ṣe éto àwọn ìṣòrọ ní àárín àwọn ẹlẹgbẹ́? Ẹ̀mi jẹ́ ẹnìkan tí o jẹ gbé kò ní àwọn ọ̀rẹ́ púpọ̀, nítorí náà, èmi o mọ nípa bí ìṣòro ṣe máa ń wà láàárín àwọn ẹlẹgbẹ́. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ díẹ̀ tí mo ní ti a bá fẹ́ jọ sọ̀rọ̀ máa rí i pé ǹkan tí mo bá ń sọ ó bá ǹkan tí a ba jọ sọ bá ara wọn mu.

Ajo ọdún wo ni mo fẹ́ràn jù? Ọjọ́ ọdún tí mo fẹ́ràn jù, òun náà ni ọdún tí a máa ń ṣe ní ìní a lẹ́yìn ìgbà tí a bá gba ọ̀wẹ̀tán ní àwa Mùsùlùmí, òun ni ọdún tí mo fẹ́ràn jù. Kí si ni ìdí tí ó fi ń fẹ́ràn ọdún yìí? Ìdí ni pé a máa ń pa ẹran torí ẹ lẹ́ fìn, mo fẹ́ràn rẹ.

Ṣé mo fẹ́ràn kíkọrin? Mo fẹ́ran rẹ̀, mo fẹ́ràn kí n máa kọrin ó lójú àwọn orin tí mo fẹ́ran kí n máa kọ, àwọn orin tó ṣì pọ̀ ṣì wà tó jẹ́ pé èmi fẹ́ràn kí n máa kọ ọ́. Irú àwọn orin tí mo fẹ́ran tí n máa kọ mọ àwọn ohun tó ń gbé wọ́n máa ń ní ìtàn magidi, tẹ́ gbé tó bá máa ń kọ yóò máa fún'yàn ní, yóò máa fún'yàn ní àmì láti lọ gbé nǹkan ṣe irú àwọn orin tí wọ́n lá, tí mo nífẹ̀ẹ́ sí láti máa kọ nìyẹn.

Irú orin wo ni mo fẹ́ràn láti máa gbọ́? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́, orin náà ni orin tí bàbá yìí máa ń kọ. Like enití mo fẹ́ràn kí màá gbọ orin e náà máa ṣe Juice, tí n ṣe akọrin tó wà ní ìlú Amẹ́ríkà. Sugbon akọrin yen náà ò tì di ẹni tí ó ti jẹ́ ọlọ́run ni pé.

Ti mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àti pé àwọn ọ̀nà tí mo máa ń lò àbí àwọn pílátífọ̀mù tí mo máa ń lò lájúra ọ̀rọ̀ ẹ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó náà ni a mọ̀ sí Jumia àbí Jiji àbí CDcare. Àwọn ilé ìwọ̀n jẹ́ àwọn, àwọn àpéléwọ́ tó, tó ní tó yàn léè nígbàgbọ̀ nínú wa.

Tí mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi ní ìgbà tí oúnjẹ ọ̀sán yí ní ìsìn. Báyìí tí ẹ̀ bá wá ra ọjà lọ́wọ́ mi ní àsìkò tí mo fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀sán, mo lè pè wọ́n pé ká jọ lọ jẹun. Tá bá tí jẹun tán a sì yó a sì máa bá ibàrà wa lọ.

Ṣé mo mọ àwọn àdúgbò mi dára dára? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn àdúgbò mi dára dára. Kí ṣi ló fẹ́ fí mo àwọn àdúgbò mi? Ọjọ́ tí n bá lọ sí ibiṣẹ́ àbí tí máa ní ìpinnu tí máa ṣe, màá rí pé mo, mo rin kíri àdúgbò mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí mo fi ń gét, tí mo fi ń rí, rí bí óokọ́ ibí n. Jẹ́ àti bí óokọ́ ọ ibi n jẹ́

Ibo ni mo fẹ́ lọ sí ìsinmi? Ìlú tí mo fẹ́ lọ láti lọ sọ́ tí mo bá lọ́wo láti travel lọ láti rìnrìn àjò lọ sí ìlú yẹn? Òun náà ni ìlú dúbai. Kí ṣìní idí tí mo fi nífẹ̀ẹ́ sí láti lọ sí ìlú Dubai? Ìdí náà ni wípé ìlú yẹn jẹ́ ìlú tí ó ní ìfọ̀kànbalẹ̀ tí kò sí àwọn oríṣiríṣi ìwà ìjàǹbá níbẹ̀, bí olè àti kí ẹ máa pa ènìyàn kò sí níbẹ̀. Ọ̀kan eyan bále tẹ ẹ̀yan bá lọ sínú ìlú bẹ́ẹ̀.

Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Tí mo bá ti dé láti ibi iṣẹ́, tí mo bá ń ṣe nǹkan, ọpẹ́ mi tán ní alẹ́ tí mo bá fẹ́ sun, mo máa ń sùn ní aago mẹ́sàn sí aago mẹ́wàá. Ṣùgbọ́n tí ń bá nikan tí mo máa ń ṣe, tí mo bá nǹkan tí mo ń ṣe lọ́wọ́, mo lè lọ sùn ní bíi aago méjìlá àbí aago kan ọjọ́ kejì.

Báwo ni mo se máà ń pin ewó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mo bá rí pé ikán n nu wa, ó kù díẹ̀ káàtò fun. Màá rí pé mo lọ bá ọ̀rẹ́ yẹn má sì ṣe fún wọn láì jẹ́ pé mo se ní gbangba níṣe ju gbogbo àwọn ènìyàn. Màá lọba lẹ́yìn, màá sì pin owo yẹn náà fún.

Tí mo máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo máa kọ, mo má kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìnífẹ̀ẹ́ sí láti máa lọ sí ilé ìwé alaa, ilé ìwé, ilé ìwé tí ọgbajugbaja tí a máa ń lọ tí sínú kíláàsì. Ìnífẹ̀ẹ́ sí láti máa lọ mo nífẹ̀ sí láti máa kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? N-n, rárá, èmi kì í gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n mo ti rí bí wọ́n ṣe máa ń gun ní orí àwọn fánrán tí a máa ń wò lórí handset tiwa. Ṣùgbọ́n èmi náà, mo ń, ó wù mí kí n lọ síbi tí ojú omi wà kí n fi gun ọkọ̀ rẹ, kí n fi gún ún rí, kí n fi lè mọ bí ó ṣe máa ṣe yín lára.

Ṣé mo ní ìrora nígbàtí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni mo máa ń rọra tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo jẹ́ ẹnìkan tí ń kàn la ẹnu gbàùgbàù sọ̀rọ̀ ní ìṣéjú gbogbo àwọn ènìyàn. Ó ní àwọn ǹkan tí èyaàn gbọdọ̀ máa sọ àti àwọn ǹkan tí èyàn gbọdọ̀ má sọ tí èyàn bá ti wà níwájú ènìyàn. Àgàgà jùlọ ẹni tí èyàn ò bá mọ bí inú rẹ́ ṣerí.

Ṣé mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Yóò jẹ́ ẹni to yẹ ko je pé bí mo ṣe má ń kọ ìwé mi, ó jẹ́ nǹkan tó rẹwà púpọ̀ tí n bá kọ́ tán sí orí ìwé, torí pé mo maa ń kọ ìwé mi pẹ̀lú ẹrọ̀wẹ̀lẹ́ àti ọgbọ́n pẹ̀lú oyè.

Ṣé mo máa ń fín tùràrí? N sábàa ń fín tùràrí but. Mo jẹ́ ẹnìkan tó sì nífẹ̀ẹ́ si. Èyí tí ó ti jẹ́ kí ń máa fín tùràrí ni pé ń tí ì ní owó tó tó láti máa ra tùràrí sí iyára báyìí nísìí. Tí mo bá tí dàgbà díẹ̀ sí tí mo ti ń rí owó lọ́nà tó pọ̀ dáradára, mo máa rí pé mo ra tùràrí tí mo sì máa ń fín sí yára. Mo tí bá ti wá nínú ilé, àbí tí ń báa ń jáde.

Ṣé mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? N o fi bẹ́ẹ̀ ni, àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kan wá to je pé n kò gbàgbọ́ nínú rẹ̀, àwọn kan sì wà to je pé mo gbàgbọ́ nínú rẹ̀. Àti gbàgbọ́ nínú rẹ̀ wà lára nǹkan tí ẹ pé nǹkan tí ẹ pé èèyàn ga, wọ́n yóò ga síwà. Èèyàn tí ẹ̀yin á rò nǹkan tí àwọn èèyàn sọ yẹn, èyí ni ó sì máa pé ẹ̀yin kínlékòlé jẹ́ òtítọ́ ni wọ́n máa ń sọ.

Ṣé mo fẹ́ràn láti lọ sí etíkun? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun torí tí èyàn bá wà ní etí òkun, tí èyàn bá wà ní, tí èyàn bá dúró níbẹ̀ tí èyàn bá ń wò bó se ń lọ, ó máa ń fún èèyàn ní àlàáfíà kan tó jé pé wà tún máa wò inú rẹ a sì máa dùn pé nǹkan tí mo ń wò yi nǹkan tó jọjú níbí ṣe ni.

Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè dáradára? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáradára, ó náà ni iṣu àti ẹyin díndín. Tí a bá fẹ́ sè, ìyẹn náà tí a fẹ́ sè ni pé tí a bá ti mú iṣu wa tán, á gẹ gẹ́gẹ́ gé, á sínú, á sì kó sínú apẹ̀ta fẹ́ fi dáná. Tí a bá ti jẹná, á sọ̀ kale, á sì mú ẹyin wa ná, á fọ̀, á fi nǹkan tí ẹ fi sè ná rẹ̀, á sì bu òru sórí ná, á dà á sí, á sì dẹ̀. Tí a ṣe tán tán, á sọ̀

Sí mo ma ń ṣe àtúnlo nǹkan, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára torí pé ìlú tí mo wá báyìí níìsín kò sí owó dáradára ní inú ìlú tiwa, ẹni tí ó bá máa ṣẹ àtúnlo nǹkan tó bá ṣe tẹ́tẹ́lẹ̀, èyí tún tí jẹ́ ẹni tí kò ní lọ́wọ́ máa, nítorí náà mo ma ń ṣe àtúnlo àwọn ǹkan dáradára.

Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Tí mo bá fẹ́ jẹ oúnjẹ alẹ́, mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ oúnjẹ alẹ́ ní bí i aago mẹ́fà Torí tí n bá ti jẹẹ́ tán k'óúnjẹ́ yẹn kó lè bàá dáa kó tó di àsìkò tí mo fẹ́ lọ sùn. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé mo máa ń pẹ́ kí n tó jẹun alẹ́ bọ́yá miì tètè dé ilé àbí miì tètè mọ nǹkan tí màá jẹ lálẹ́ ọjọ́ náà.

Yàrá wo nínú ilé ni mo fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé náà ni inú yàrá mi, nítorí pé gbogbo ohun tí mo ń ṣe patapata lójoojúmọ́, ibẹ̀ ni mo ti máa ń sí. Tí mo bá fẹ́ sùn ni, ibẹ̀ ni tuntun tí mo bá fẹ́ kàwé, ibi ti mo ń kàwé, tí mo bá fẹ́ jẹun, ibẹ̀ ni á ti jẹun, tí mo bá fẹ́ se yàrá, mo bá fẹ́ gbá àwọn géèmù orí fóònù, ibẹ̀ náà mo ti máa ń ṣe é.

Ṣé mo fẹ́ran kọfí tàbí tíì? Òun tí mo fẹ́ran jù láàrin méjèèjì tí í ṣe kọfí àbí tiì, ọ̀un náà ni kọfí. Kíṣini ní ìdí tí mo fi fẹ́ran kọfí? Ìdí tí mo fẹ́ran kọfí ni wípé tí ẹ̀eyan bá mu kọfí, ó má ń fún èèyàn ní agbára àti okun láti lè rí iṣẹ́ òjọ́ èèyàn ṣe tí tíi è sì sábà fún èèyàn.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Kí sì ni ìdí tí mo fẹ́ràn láti máa wo ìràwọ̀? T’èyàn bá ń wo ìràwọ̀, t’èyàn bá ń wo b’ó ṣe ń rìn, láti ojú ibi kan lọ sí ojú ibi kan, inú èèyàn yóò máa lọ pé, nǹkan tí èèyàn rí yìí ó ń fún'yàn ní nǹkan tí èèyàn, ó ń fún èèyàn ní sense of belonging, sense of fulfillment.

Ṣé mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? N emi mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáradára, but àwọn nǹkan gùn mii wàá tí mo mọ bí a ṣe ń gun bí i mọ́tò báyìí nísìí. Mo mọ̀ bí a ṣe ń gun mọ́tò torí pé wọn ti kọ́ mi rí, nítorí náà mo sì mọ̀ bí a ṣe ń gun. Bí a bá sì fẹ́ gun mọ́tò, ṣùgbọ́n mo ti gun kẹ̀kẹ́ náà rí ní àwọn ìgbà kọ̀ọ̀kan but mio mọ gun dáradára.

Ṣé mo máa ṣe iwádí àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìwà èmi jẹ́ ẹnìkan tí a mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí ǹkan máa dáwà lọ́rọ̀ té mi, ẹmi ífẹ̀ẹ́ tọ́jú bọ ǹkan tí ó bá ṣe ǹkan té mi. Suúrú rárá èmi ó se wádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Ǹkan tó bá wù wọ́n kí wọ́n ṣe kokan tí ẹ̀ mi, mo máa dá ǹkan té mi ṣe láijẹ́ pe mo ń wo ǹkan oní ǹkan.

Báwo ni mo sé máa ń, báwo ni mo sé máa ń tọ́jú èékánná mi. Mo máa rí pé èékánná mi ó wà ní kékeré ní gbogbo ìgbà tí kò ní ga rára kí dèètí má bá sa pamọ́ sí inú rẹ̀. Bọ̀ èékánná tó wà níbi tí atàńko mí òún tí ẹ, mọn máa jẹ, mó máa n fí lẹ̀ k'oùn ga dáadáa tí ẹ́ tórí mọ́, mọn máa fi yọ àwọn ìdọ̀tí tó bá wà ní abẹ́ èékánná mi.

Kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní àní kókó ẹ̀kọ́ tó bá jọmọ́ ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ wa lọ́wọ́ nínú kíláàsì àbí ni inú ilé. Irú kókó tí mo fẹ́ràn jù nìyẹn tún jí kín lè rántí pé ǹkan tí wọ́n ń kọ́ wa leleyìí, ǹkan tí wọ́n máa ń kọ́ wa ní leleyii àti ọ̀nà tí mo lè tètè rántí ǹkan tí wọ́n báa kọ́ wa.

Ṣé mo máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n fi lè mọ ìgbà tí màá mú àdéhùn yẹn ṣẹ. Irú àdéhùn wo ni mo ṣe fún wọn àti bí màá ṣe mú àdéhùn náà ṣẹ. Nítorí náà mo máa ń ka àwọn àdéhùn dáadáa kó má jẹ́ pé ǹkan kan ó máa mẹ ẹ́ tí bà fẹ́ ṣe àdéhùn yẹn.

Ṣé mo máa ń pa àwọn owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́ tí n bá ti ṣiṣẹ́ lọ. Mo máa rí pé mo ní owó kan ní ipamó tí màá fi lẹ̀ fún àwọn ọjọ́ tí n bá ti ní nkankan ní apá, tí bá ti ní nkankan lówó tí mo bá fẹ́ lò. Nítorí ẹ́ ni mo fi máa ń pa owó sí apámọ́.

Ṣé WiFi mi yára tó? É mi jẹ́ ẹnikan tí kò tíì ní WiFi báyìí. Ǹkan tí mo máa ń lò láti, láti wá sí online, ó náà ni fóònù mi. Mo sì máa ra data sí orí fóònù mi láti ri pé mo connect mọ̀ ikan tó ń lọ ní online. Ó sì máa ń yára dáradára nígbà mí, ìgbà mí kì í yára dáadáa.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi? Ẹ̀mi ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán. Ìbáṣepọ̀ tó dánmọ́nrán ló wà láàárín èmi àti olórí iṣẹ́ mi tó jẹ́ ọ̀gá mi ní ẹnu iṣẹ́. Kísi ló fa èmi ì fẹ́ rí ẹni tó bá jẹ́ ẹni tó bá ga sí i mi, mi fẹ́ rí wọ́n fín, torí pé ó lè ní ǹkan tí mo nílò lọ́dọ̀ wọn ní ọjọ́ ọ̀la.

Ṣe mo jẹ́ ẹni tí kò jẹ ẹran? Éé níbo rárá o. Ẹ̀mí láì kí lá-- mo nífẹ̀ẹ́ sí kí n máa jẹ ẹran púpọ̀ torí àwọn fáítámì kan wà nínú ẹran tí ǹga mi kò le fún ìyà. Nítorí náà mo fi nífẹ̀ẹ́ sí kí máa jẹ ẹran. Ẹ̀mí sì àwọn ọmọ jẹ ẹran tí ilé ìbò má sì vegeterian tó jẹ́ pé ewé lásán làwọn máa ń jẹun tiwọn.

Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó tèmi ni pé èmi gbàgbọ́ wipé ẹni tó bá fẹ́ orí rẹ̀ látara ọjà rẹ̀, o gbọ́dọ̀ polówó rẹ̀ láìní tí, láìní, láìní tí ju pé kí ni àwọn èèyàn ó sọ nípa ọjà mi tí mo ń ta àti ọ̀nà tí mo ń gba ìpolówó rẹ̀. O gbọ́dọ̀ polówó ọjà rẹ bo ba se wú ni.

Irú aṣọ wo ni mo fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù ọ́n náà ni aṣọ tó bá dúdú àbí aṣọ tí ǹkan tó bá dúdú pọ̀ ní ara rẹ̀ dáadáa. Asọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni yẹn. Kí sì ní ìdí tí mo fẹ́ràn irú aṣọ yìí? Torí pé ara mi, mo jẹ́ ẹni tí ara mi pupa, ṣó, torí náà tí mo bá wọ aṣọ dúdú yóò jẹ́ kí awọ mi kọjá dé dáadáa.

Báwo ni mo ṣe má n se ìdúnadúrà? Mo ma n se ìdúnadúrà tí n ba fẹ́ ra ọjà lọ́dọ́ ẹnikan pé kí n to ra nǹkan lọ́dọ̀ ènìyàn kan máa ti ri pé mo ti béèrè lọ́wọ́ èèyàn méjì, mẹ́ta sí mẹ́rin tí n ta irú nǹkan kan náa. Ma béèrè lọ́wọ́ wọn, tí n bá ti wa béèrè lọ́wọ́ wọn tán, màá rí n tí owó rẹ̀ bá lọlẹ̀ jù. Ọ̀dọ̀ ẹni màá padà sí láti lọ ra ọjà náà.

Ṣé mo ti fún ẹ ní ẹ̀jẹ̀ rí? Rárá n ti fún ènìyàn kan ní ẹ̀jẹ̀ rí. Kísi ló fa? N mọ àwọn ọ̀síbìtù tí ẹ̀yan lè lọ, àwọn ilé ìwòsàn tí ẹ̀yan lè lọ láti lọ fún ẹyan ní ẹ̀jẹ̀ àti àwọn ìlànà tí ẹ̀yan ma n tẹ̀lé tí ẹ̀yan bá fẹ́ fún ènìyàn ní ẹ̀jẹ̀. N kò tí ì mọ àwọn ìlànà náà, but mọ̀ ọ́n gbé yẹn jù láti rí pé emí náà fún ẹ̀yàn lẹ́jẹ̀.

Ṣé wọ́n ma ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a má ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ní ìparí ọdún kọ̀ọ̀kan. A fi má ń ṣíkóríya fún ara wa ká fi lè bá ṣiṣẹ́ kárakára ní ọdún tí a ó bá ń bọ̀. Nítorí náà a má ń mú aṣọ ní ìparí ọdún kọ̀ọ̀kan a sì ṣe ìgbéjáde fún ara wa. A rẹ́ fún ara wa, a ṣi jẹun.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Akoko odun ti mo feran ju, o na ni akoko odun ileya. Akoko odun ileya je odun kan ti awon musulumi maa n se ni eyin odun itunu, ti a maa n se leyin awe. Àkókò ọdún iléyá jẹ́ ìga ọdún tó pé ó fẹ́, ó fẹ́ dáadáa gba ọ̀yìn ni màá n ṣe ọwọ́ mọ́ àwọn musulumi.

Báwo ni mo ṣe máa ń pààrọ̀ ọkàn mi? Mo máa ń pààrọ̀ ọkàn mi tí mo bá ríi pé mò ń ṣe nǹkan kan lọ́wọ́ báyìí nísìín, míì wá ríi. Bí mo ṣe wá ń wo nǹkan tí mò ń ṣe yẹn, mò ń wòó pé nǹkan yìí, àwọn ìbájádé tí mo fẹ́ jẹ́ kó jáde níbi nǹkan yìí kò lè jáde. Màá pààrọ̀ ọkàn mi pé kí n bọ́ sí nǹkan, ibi nǹkan míì, màá fi nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn màá fi sílẹ̀.

Ṣé etí mi dára? Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹnìkan tó ní etí tẹ́ pé etí mi ó mú mọ́rá mọ́rá tí ẹnìkan bá ń sọ̀rọ̀, tí bà sí mi yan ní wọ́n bá sọ̀rọ̀, tí bá kan fara fìtí kọ, tí n tí n bá ì máa ti gbọ́ ǹkan tí wọ́n ń sọ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Nínú ilé ìwé náà tí àwọn olùkọ́ bá ń pèsẹ fún wa tí wọ́n bá kọ ojúbọ ọdún náà, èmi jẹ́ ẹnìkan tó máa tètè gbọ́ tí má sì tẹ ǹkan náà lẹ, ṣáájú gbogbo àwọn yoku.

Kí ni ó máa ń mú mi rẹ́rìn? Ìkan tó máa ń mú mi rẹ́rìn kójú pé tí m bá wo àwọn eré fonron kéékèèké ní orí àwọn ayélujára bí i TikTok ní sìnyí, to bá ṣe ńǹkan tó pa yàn lẹ́rìn, màá rẹ́rìn. Àbí tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sì ń ṣé àwàdà lẹ́gbẹ̀ẹ́ mi, màá rẹ́rìn sí àwàdà yẹn.

Ṣé mo mọ̀ bí a ti ń tún àwọn ǹkan ṣe? Bẹ́ẹ̀ ni, àwọn ǹkan kọ̀ọ̀kan to jé pé mo mọ̀ ẹ ní ìfẹ́ sí láti ṣe ìgbìyànjú lórí bí a ṣe tún àwọn ǹkan yẹn náà ṣe. Bí tí socket tí màá ń lò nínú ilé mi bá bàjẹ́ ní ìsìn, màá rí pé mo ti tún kìnnì yẹn máa tún pàlẹ́ láti ọ̀kè délẹ̀, màá máa ṣíwọ́ bí wọ́n ṣe ṣí, èmi ló sì gbìyànjú láti tún ṣe padà. Ko fi le bá wọn ṣiṣẹ́.

Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? Èmi jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí láti máa ń tọ́jú ara mi, màá rí pé nǹkan kan tó le ìdọ̀tí kankan kò sí ní ara mi. Mo máa ń wẹ̀ ní àárọ̀ ojoojúmọ́ tí mo bá jí, mo sì máa ń sin ara mi ní alẹ́ tí n bá ti fe sún kí ó máa jẹ́ pé ìdọ̀tí kankan máa fi sún.

Ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní ẹ́kọ̀ kan fún àpẹẹrẹ ní ìsìnyí tí a bá lọ sí bóyá òde kan, àwọn tó wá ń bẹ wá pọ̀ tó jẹ́ pé tí ń bá fi ẹnu mi lásán sọ̀rọ̀ gbogbo wọn ò ni gbọ́ ǹkan tí mo ń sọ. Màá lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, kò lè je pé yẹ ó gbé ohùn mi jáde kí gbogbo èyàn ò fi lè máa gbọ́ mọ́rá mọ́rá.

Ṣé mo máa n wọ ìbọrùn? Rárá o, emi ò kí wọ ìbọrùn torí pé ìbọrùn kò sí fún irú ẹ̀yà èyàn tí emi jẹ́. Àwọn obìnrin làá mẹta ló ma n wọ ìbọrùn ọkùnrin fi lẹ́mi, kò sí ǹkan tí máa fi ìbọrùn ṣe. Nítorí náà mi ò kí wọ ìbọrùn. Àwọn obìnrin lásán ló ma n wọ ìbọrùn, bọ̀ èmi n te mi ò mọ̀ ń dé vila.

Báwo ni mo ti máà ń ṣe àkópọ̀ fún ìrìn àjò? Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò tí mo bá fẹ́ lọ, màá rí pé gbogbo ǹkan tí mo bá nílò ní ìrìnàjò tí mo ń lọ, màá rí pé mo kó ó sínú àpèléwọ́ tí mo máa ń gbé lọ. Tọ́ jẹ́ pé tí mo bá ṣe de bi tí mo ń lọ, ẹ̀niyan o nílo láti máa wá ǹkan pé mo ní ǹkan, mo ní ìlò ǹkan kíri mo.

Nígbà wo ni mo kányìn lọ sí ilé ìkàwé? Emi jẹ́ ẹnìkan to se wipé ó ṣẹ̀ṣẹ̀ parí ìwé kọ́lẹ̀ẹ̀jì ní àìpẹ́ yìí ni, so ó ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé àfí tí ń bá ṣe ń rí àgbéléwò sí ilé ìkàwé mi, òun ni màá tún tò lọ sí inú ilé ìkàwé láti lọ ka ìwé.

Ṣé mo ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nínú ilé mi. Mo ní tó ọgbà bi méjì sí mẹ́ta. Ọgbà kan máa ń tọ́je pé mo máa ń gbin àwọn kókó aláwọ ewé síbẹ̀ kí ó le jẹ́ kí inú ilé mi ó dún ọ̀ rí. Ọgbà mé sì wà tó jẹ́ pé mo máa ń gbá bọ́ọ̀lù máa ń ṣe eré níbẹ̀. Mó sì ní ọgbà mi ni mo máa ń park àwọn oko ayọkẹ́lẹ́ mi síbẹ̀.

Ṣé mo ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò ní inú ilé mi. Tí òjò bá ń rọ̀, ibẹ̀ ni òjò má a ń rọ, òjò má ń gbà láti lọ da sí ìta àbí sí inú ilẹ̀ tí a gbẹ́ tó má a ń da òjò náà. Nítorí náà mo ní àgbàlá òjò ní inú ilé mi.

Ṣé mo ti gún alùpùpù rí? Ha, ha, ha. Dára, dára. Mo ti gún alùpùpù rí dára, dára. Mo ti gùn ní àìmọye ìgbà, ṣùgbọ́n ẹ̀ekan pẹ́rẹ́ abi eemeji ni èmi ti jẹ́ ẹni tó gùn alùpùpù yẹn fúnra mi tí mo gbé ní abí tí mò ń lò fúnra mi. Ẹ̀ekan abi eemeji mo ti ṣe rí ṣùgbọ́n tí ń bá jókòó lé eniyan ni mo ti gùn dáadáa.

Se mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Boya ni n siyin báyìí, mò ń rin ìrín àjò lọ, mo wa lọ sí ibi tí àwọn olókọ̀ máa ń páàkì ọkọ̀ wọn sí n wà rọ̀ko kánkan n be, mo sì nílò láti dé ibi tí mò ń lọ ní ìsẹ́jú aaya. Màá rí pé mò dá ọkọ̀ dúró ni títí ni.

Báwo ni mo ṣe máa n rí dájú pé ọjà mi dára? Èmi jẹ́ eǹikan tẹ́lẹ̀ pé nǹkan tí mo bá ń ta, ǹkan tó jẹ́ ǹkan tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí ni, tí ó sì jẹ́ ǹkan gidi tí ì ṣe àwọn ǹkan a, ǹkan ayédèrú. Mo sì máa ń jẹ́ kí ìru e wáyé to je pé ọ̀do awon tí ma ti ra, ọdo awon tó ń ṣe ǹkan gidi ni.

Báwo ni mo ti máà ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ilà? Mo máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ilé àbí ní ìlà ni pé mo máa ń wo àkókò lórí fóònù mi, lórí àwọn ẹ̀rọ ìpelewọ́ mi.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó. Mo máa ń lò data púpọ̀ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, ṣùgbọ́n tí a bá ní ká wọ̀n, yóò tó gigi ogún mo máa ń lò ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Kí sì ni mo fi ń ṣe? Mo máa fi ń sanwó àwọn nǹkan tó bá ń lọ ní orí ẹ̀rọ ayélujára bí i pàápàá jùlọ Twitter, támọ sì X.

Ṣé mo ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà ní inú ilé tí mo ń lò láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí kò bá lè ṣe é ṣe lórí ẹ̀rọ ìmọ̀kìrí mi, mo máa ṣe é lórí ètò ààbò kọ̀ǹpútà mi ó sì máa ń yára fún mi láti ṣe.

Èso wo ni mo fẹ́ràn jù? Hmm èso tí mo fẹ́ràn jù náà ni èso tí a mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀. Èso yìí jẹ́ èso tó má ń rí gbọ́rọ̀ ó sì má ń dùn púpọ̀ gan. Ó sì tún ní àwọn orísìírísìí ìlera, nǹkan tó má ń fún, má fi sínú ara èèyàn tí èèyàn má ń jẹ ní gbogbo ìgbà.

Ṣé mo máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára tí n bá ti wẹ tán ní òwúrọ̀ ojoojúmọ́ kí ara mi kó lè máa dán mọ́ráánmọ́ráán tí n bá jáde lọ sí ibi kan àbí tí n bá lọ sí òde. Mo rí pé máa fi ìpara sára mi kí n tó kúrò ní ilé kó má jẹ́ pé ara mi yóò funfun tí kò ní dùn ún wò.

Àwọn áàpù wo ni mo máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ní ojoojúmọ́, ọ̀na ni áàpù tí a mọ̀ sí X, tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí won máa ń pè ní Twitter. Ẹni tó ṣe áàpù yìí, ọ̀na ni ẹni tó lówó jù ní gbogbo àgbáńlá ayé tí a mọ̀ sí Elon Musk. Ọ̀un na lò sì tún ní ilé iṣẹ́ tí a mọ̀ sí Space X.

Àkókò wo nínú òjò ni mo fẹ́ràn? Àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ wo náà ni àkókò ìsinmi tí n bá fẹ́. Àkókò ìsinmi oúnjẹ àbí àkókò tí n bá ti parí iṣẹ́ ní ìrọ̀lẹ́ torí ó má n fún èèyàn ní ìpinnu pé a, kò sí ǹkan tí màá ṣe mọ́ bayìí, jẹ́ kí n lọ sinmi.

Ṣé mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára? N sábà pa ohun ọ̀ṣọ́ sára torí èmi sì obìnrin. Ǹkan tí mo máa ń ṣe lásán tí bá ti wẹ̀ tán ni ní máa ná ara mi, máa sì pa ara. Tí bá ti pa ara mi tán, tí bá ti múra tán, màá sì fín lọ̀fìn dà sí ara kí n lè bá ọ̀run dáadáa. Mo sì máa ń wọ ago ọwọ́ náà, tí máa ń mú aṣọ tí bá wọ̀.

Ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi kí wọ́n má tètè báa bàjẹ́ àti pé tí àwọn èèyàn bá fẹ́ rà, kí wọ́n ríi pé ó wà ní àlàáfíà tí kò sí ǹkan kan tó mu. Yoo jẹ kó jo awon èèyàn lójú kan le ba tete rà ọjà mi. Ídí ni wọ́n to n fi máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́? Èmi ò ní àwòrán àbí fèrèsé àǹkà ní inú ilé mi nítorí náà èmi kì í wo àwòrán kànkan ní ojúmọ́. Ẹ̀kọ́ kan mo kan mon wò aworán tó wà lórí fóònù mi, áàpù àwòrán tó wà lórí fóònù mi láti wo bo yá mọ ní kòkòrò lójú àbí èmi kòkòrò lójú.

Kí ni ìgbádùn mi? Ìgbádùn mi kojú pé kí n má tẹ fóònù, kí n má gbá géèmù ní orí ẹ̀rọ ìléwọ́ mi. Òní kan tí mo nífẹsí láti máa ṣe. Ìgbà mí mu sì máa ń wo àwọn eré tí wọ́n má ń ṣe ní ìlú India. Íru àwọn eré wọ́n to je pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa bí òfin ìlú wọn ṣe rí.

Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, n tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Kíṣlọ́ fa tí n ti fi rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ni pé, kò fi bẹ́ẹ̀ sí ọkọ̀ ojú irin ní agbègbè ibi tí èmi wà. Nítorí náà, n tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ẹ̀mí jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí ètò ìdárayá púpọ̀ torí yóò jẹ́ kí ara eyan kóji pé pé eeyan o si ni tètè dàgbà tí ọjọ́ orí ẹyan bá ti ń ga sí òkè. Ìdí nìyẹn tí mo fi ní ìfẹ́ sí ètò ìdárayá. Mo jẹ́ ẹni tó máa ń sin ètò ìdárayá ní àárọ̀ lárọ̀, tí bá ti wẹ̀ tán, màá rí pé mo ṣe àwọn ètò ìdárayá kànkàn kí ara mi lè jí pépé fún ọjọ́ náà.

Ṣé mo ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ti ní irungbọ̀n bayií. Irungbọ̀n mi ti ń yọ láti bí i bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n kò tí pọ̀ dáadáa. Ó ṣẹ̀ṣẹ̀ ń yọ náà ni, ó sì ti dúdú dáradára ó ti sù jọ ṣúbáyìí sí abẹ́ àgbọ̀n mi. Kò ní pẹ́ má tí yóò fi fẹ́ tí yóò fi pọ̀ dáadáa bí irungbọ̀n àwọn tí wọ́n ń wọ ọkọ̀ ṣe.

Ṣé mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù hai? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù hai ní ìjọ́ tí ń bá tètè sùn ní alẹ́, bo àwọn ọjọ́ tí ń bá pẹ́ kí n tó sùn, ó máa ń ni ra diẹ fún mi láti tètè jí ní kùtùkùtù hai torí iye àsìkò tó yẹ̀ kí n fi sùn kò ní ti ì pé. So nítorí náà, èmi ń jí ní kùtùkùtù hai.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Emiì jẹ́ ẹnìkan tẹ́lẹ̀ pé tí mo bá wà níbi iṣẹ́ àbí tí mo bá sí níbi iṣẹ́ gan, fóònù mi máa ń wà ní móòdù tí kò yá tẹ́lẹ̀ pé kọ́ọ̀lù àbí méséjì kankan kò ní dá mi láàmú. Tí mo bá n fẹ́ béèrè ǹkan lórí ẹ̀yán lásán, òní máa pè é ni ẹ̀yán, wọ́n á sì dá mi lóhùn. Mo sì rí pé mà á jẹ́ kí ohun mi kọ́ lọlẹ̀ kí n tó kù ní ń dá ẹlómi láàmú.

Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn dáradára. Wórí, emi nàá mo ti ń kọ́ àwọn ọ̀nà tí a lè gbà láti darí láti jẹ́ adarí tí ó má a darí àwọn ènìyàn lọ sí ibi ǹkan tó dára tí gbogbo òun a sì máa gbọ́rọ̀ sí ènìyàn ẹlẹ́nu.

Ṣé mo máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọwọ́ ní ẹ́kọ̀kan ní bí a bí ìgbà tí ma fẹ́ ṣe nǹkan tò é pé yọ̀dọ́ọ̀tí ọwọ́ mi, tí n sì fẹ́ jẹ́ kí ọwọ́ mi ọ̀dọ́ọ̀tí, màá rí pé mo ti ìbọwọ́ bọ ọwọ́, kí n fi lè ṣe nǹkan tí n bà fẹ́ ṣe. Tí n bá tì ṣe nǹkan yẹn tán, màá sì bọ ìbọwọ́ yẹn, màá sì lọ dánú.

Báwo ni ìwà ìṣòwò mi ṣe rí? Èmi jẹ́ ẹnì kan tó nígbàgbọ́ pé òwò ṣíṣe jẹ́ ǹkan tó máa ń san owó fún yàn tó sì máa ń jẹ́ kí ọ̀nà tètè lá fún yàn ní àgbáyé. So mo ní oríṣiríṣi ọ̀pọ̀lọ́ láti ṣe òwò tí máa sì jẹ́ máa ṣiṣẹ́ òwò yẹn ní asela Mo ní oríṣiríṣi ọ̀pọ̀lọ́ lórí mi.

Báwo ni mo ṣe máa ń rí ìpèsè ohun èlò? Mo máa ń rí ìpèsè ohun èlò pẹ̀lú pé màá ṣe iṣẹ́ ní iṣẹ́ tí ó ṣe iṣẹ́ gbẹ, gbẹ iṣẹ́ kárakára tí n bàá siṣe tán bí ìparí oṣù àbí ní ìparí ọjọ́ tí n bàá ti parí iṣẹ́ mi, awon tí mon bá ṣiṣẹ́ wọ́n sì pèsè owó fún mi. Owó yẹn ni màá fi ṣe ìpèsè ohun tí n bàá nílò fúnra mi.

Ṣé mo ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí dáadára. Oríṣiríṣi òde ni mo máa ń lọ. Òde ìgbéyàwó ni, òde ìkómọ ọmọ tuntun ni, òde ìparí ọdún àwọn ọmọ ilé ìwé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí mo ti fẹ́ràn jù lọ́ọ̀ná ni òde ìyàwó torí oúnjẹ tí wọ́n fi ẹbí ẹ máa ń dùn dáadáa.